Ẹ̀ẹ̀mẹta lójúmọ́ ni mo máa ń ṣe àyẹ̀wò ìméèlì mi. N ó ṣe àyẹ̀wò ìméèlì mi ní òwúrọ̀, ọ̀sán àti ní àṣálẹ́ nítorí àwọn oníbàárà mi àbí àwọn ènìyàn tó fẹ́ jẹ́ kí n ṣe nǹkan pàtàkì fún wọn. Ní kíákíá ní ọjọ́ náà ni mo se máa ń yẹ ìméèlì mi wò ní ẹ̀ẹ̀mẹta lójúmọ́ kí n lè dá gbogbo èsì tí ó yẹ padà fún àwọn alábàáṣiṣẹ́ mi àtàwọn oníbàárà mi láìfàkókò wọn ṣòfò láìdá wọn lágara.